Tí èmi bá fẹ́ ra nǹkan lórí ẹ̀rọ ayélujára, màá kọ́kọ́ ronú nǹkan tí mo fẹ́ rà. Tí bá sì ti ronú rẹ̀, màá bo lọ sí orí ẹ̀rọ tí e mi bá ti fẹ́ rà. Orí, orí ibi tí wọ́n ti máa ń tàá ní orí ẹ̀rọ ayélujára mi. Tí bá dẹ̀ ti mọ nǹkan tí mo fẹ́ rà, màá wa ma wo bí ó ṣe wọ́n sí i àti bó ṣe dá sí i. N ti owo re po àti owo re kere bí i tó máa, i tó máa pẹ́ tí màá rà ye lo dáadáa-daadaa, màá yẹ̀ wo náà. Màá yẹ ètí tí ó máa jẹ́ kí n rí ìlò dáadáa-daadaa, màá ye ohun náà wò. Ti n bá dẹ̀ ti rí nǹkan tí mo fẹ́ rà, màá sanwó láti orí báǹkì mi tí ń bẹ lórí fóònù mi. Tí bá sì ti kọ̀nẹ́ẹ̀tì méèjeji papọ̀, tí bá sì ti fi méèjeji papọ̀, ni ó máa ṣiṣẹ́ bákan bákan. Won dẹ̀ ma ba mi, owó yẹn dẹ̀ máa wọ àkáǹtì àwọn tí mo fẹ́ rà. Tí n ba dẹ̀ ti ra, àwọn olókadà, àwọn alálùpùpù, wọ́n ó sì bá mi gbé wá síwájú ilé mi. Bẹ́ẹ̀ mi sì máa ń rà nǹkan lórí ẹ̀rọ ayélujára niyẹn.

Èmi o jé ènì tí kò máa n jé èràn nítorí pé èràn, èràn jé nkán tó máa n fún ara ní okun, agbára àti nkankan àti nkan mìí pẹ̀lú. Nítorí rẹ lèmi ṣe máa n jé èràn. Èmi de máa n jé èràn nítorí pé èràn, èràn máa n dùn, èràn máa n dùn lórí ọbẹ̀ tó dẹ sí, tó dẹ sí se mú ẹmu àti wípé èràn ènìyàn le, ènìyàn le mú nígbà ìgbàdùn. Ẹ̀ran jẹ́ ǹkan gidi. Èmi ò kí ń ṣe ẹni tí ò kí ń jẹ ẹ̀ràn. Ẹ̀ràn náà ó máa ń jẹ́ kí ènìyàn ní ara, kí ènìyàn dẹ̀ sì sanra pẹ̀lú. Èmi fẹ́ràn ẹ̀ràn, ṣùgbọ́n ẹ̀ràn àjẹjù, ó máa ń fa ǹkan, ǹkan, ó máa ń fa ìtọ̀ ṣúgà, ìtọ̀ ṣúgà tó bá yọ. Ṣùgbọ́n èmi máa ń, èmi máa ń jẹ ẹ̀ràn. Èmi ò dẹ̀ kí ń jẹ ní púpọ̀, púpọ̀ jù. Ó dẹ̀ máa ń, mi ò kí ń jẹ ní púpọ̀ jù, èmi ò dẹ̀ kí ń jẹ kó kéré jù. Ẹ̀ràn, màá jẹ ẹ̀ràn bó ṣe yẹ lára mi. Màá jẹ̀ yẹ, màá jẹ̀ jẹ ẹ̀ràn bó ṣe yẹ tó. Nítorí pé ẹ̀ràn máa ń fún mi ní agbára okun àti, àti ẹ̀wà gidi àti dídán. Àwọn ẹlòmíràn tẹ́ je pe wọ́n o kì í jẹ ẹ̀ràn tó máa ń jẹja. Ó lè jẹ́ wípé àwọn, àwọn ti ní, àwọn ti ní ìdojúkọ ní àìsàn ara wọn. Ṣùgbọ́n èmi ò ní ìdojúkọ láìsí àìsàn ara mi. Nítorí rẹ̀ lèmi ṣe ń jẹ ẹ̀ràn. Ẹ̀ràn jẹ́ ǹkan gidi fún mi, mo dẹ̀ sì máa ń gbádùn rẹ̀. Mo máa gbádùn rẹ̀ pẹ̀lú ẹmu, ìrẹsì, ọkà àti oúnjẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀mí máa ń jẹ ẹ̀ràn púpọ̀ púpọ̀ nítorí pé ẹ̀ràn jẹ́ ǹkan gidi fún ara mi. Ṣùgbọ́n àjẹjù mi máa ń fa ǹkan burúkú. Ṣùgbọ́n bí, bí, bí èmi ti máa ń jẹ ẹ̀ràn mi, mi ò kí ń jẹ ní àjẹjù. Mo maa n je ni bo se ye ni ara mi o dẹ̀ máa lọ, ó máa jẹ́ níbi tó sì máa lọ. Lẹ́yìn tí bá dẹ̀ ti jẹ ẹ̀ràn mi tán, mi ò mọ mi lé lórí tàbí kí n fi ọtí, ọtí, ọtí àbí ẹlẹ́rìndòdò gidi kí n fi pàdé ẹ̀ràn mi. Nítorí rẹ̀ lèmi ṣe máa ń jẹ ẹ̀ràn púpọ̀ nítorí pé ẹ̀ràn jẹ́ ǹkan tí mo máa ń sẹ́.

Èmi máa ń lo cream lojoojumo. Orí ẹ̀rọ ayélujára mo ti rí. Wọ́n ní pé kírìmù náà, ìpara náà yóò máa ń jẹ́ kí ara máa dan àti wípé ó máa ń jẹ́ kí ara ṣe rárádára. Orí ẹ̀rọ ayélujára mo ti rí. Síbẹ̀ sìbẹ́ na àwọn ọ̀rẹ́ mi gidigidi tí ẹ̀wọ̀n máa ń dan tí bá bèrè pé irú ìpara wo lọ́ máa ń lò. Ó máa dá mi lóhùn wípé ìpara, ìpara oun náà là wọ́n máa ń lò nítorí ẹ̀ là wọn ṣe jáde. Mo tún máa, máa lọ sórí ẹ̀rọ ayélujára. Màá wò pé ìpara yìí náà ó dáa fún ara mi àbí kò dáa fún ara mi. Mo dẹ̀ tí ń lo ìpara yìí, mo ti lò ní ọdún mẹ́wàá sẹ́yìn. Jẹ́ pé ìpara yìí ó máa ń jẹ́ kí ara mí dan, tí ti disìn kò, kò bá ara mi jẹ́, kò ṣe ǹkan fún láàgọ ara mi. Ohun tí ó ṣẹlẹ̀ tó bá sọnù, ti nǹkan tí, tí a kírìmù bá fi lè sọnù, a, máa, máa wá owó tí máa fi rà á imì ní. Ṣùgbọ́n tí wọ́n bá sọnù, ó máa ṣe ń ṣe ń ṣe lára mi ara, ara mi. Ó máa ba ẹwà ara mi jẹ́. Kò dẹ̀ ní tètè, ẹwà ara mi kò ní tètè jáde mọ́ bi tí tẹ́lẹ̀ tí bá tutù ń rà. Ṣùgbọ́n mi ò kí ń jẹ́ kó tán kín tó rà mi. Ṣùgbọ́n tó bá, ṣùgbọ́n tó bá fi lè sọnu, ó máa dà, ó máa dàbí ǹkan ńlá gbá, báyìí ló máa ṣẹlẹ̀ fún mi. Nítorí rẹ̀ mi ò ṣe láì kí rẹ̀. Mi ò, mi ò láì kí rẹ̀. Rárá rárá rárá, mi ò fẹ́ràn rẹ̀ kí ìpara mi máa sọnù. Ṣùgbọ́n àti ìgbà ti mó tí ń lo, mo dupẹ pé ipara oun nà kòsi sọnu, mo dẹ si fẹ́ràn rẹ. Ṣùgbọ́n tí bá, tí bá máa máa, tí bá, tí bá máa máa lò mọ́, ìpara mi, ìpara yìí kò sí ǹkan tí ó, tó máa ṣe sára èèyàn tí èyán ba, tí èyàn ba máa máa lò mọ́. Ti bá sọ wípé mi ò lò mọ́ ṣì, kò sí ǹkan tó máa ṣe sí mi lára. Nítorí pé bo ṣe ń ṣe náà lò ṣe, lára mi náà ṣe máa wà. Ṣùgbọ́n ẹ̀wà yẹn kò ní máa jáde mọ́ bi ti tẹ́lẹ̀. Kò ṣe wípé ó jẹ́ kírìmù burúkú o. Ṣùgbọ́n kírìmù gidi ni. Nítorí rẹ̀ tí kírìmù yìí bá sọnù, ó máa ń jẹ́ ǹkan ńlá fún mi. Tó jẹ pe o sì máa ń ká mi lára tí ó bá fi lè sọnù.

Ìtumọ̀ ǹkan orúkọ Yorùbá tí èmi mọ nìyẹn ni wípé orúkọ Yorùbá jẹ́ orúkọ gidi tí ó sì máa ń mú àwọn ọmọ wù ní kẹ́kọrẹ́, tó sì máa ń mú orí àwọn ọmọ wù. Orúkọ Yorùbá ṣe pàtàkì, orúkọ Yorùbá ṣe pàtàkì bíi irú àwọn orúkọ àwọn wònyí, Túndé, Kọ́lá, Bọ́lá, Adébùtẹ́, Adékọ́lá, Sùlèmón, Jídé, Fátàì, Kúnlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Orúkọ àwọn Yorùbá yìí jẹ́ àwọn orúkọ gidi tó sì máa ń rẹ̀ yike lẹ́yìn ni ìtumọ̀ àwọn Yorùbá. Àkọ́kọ́ tí mo bá sọ ni wípé Málemọ́, Málemọ́ jẹ́ orúkọ Yorùbá ṣùgbọ́n Málemọ́ ní àwọn àbíkú ni àwọn Málemọ́ máa ń lọ máa sọ fún, lọ máa sọ àwọn Málemọ́. Àwọn tó bá jẹ àbíkú lọ́ máa ń sọ ní Málemọ́ àti Kòsọ́kọ́ náà. Orúkọ Yorùbá náà ni Kòsọ́kọ́ ṣùgbọ́n Kòsọ́kọ́ jẹ́ orúkọ tó máa ń sọ fún àwọn àbíkú náà àti bẹ́ẹ̀. Àwọn orúkọ bí Ọdẹ́, Ọdẹ́tọ́lá, Ọdẹ́tọ́lá jẹ́ orúkọ tó máa ń sọ fún àwọn ọmọ tó bá wá ti ìdílé ọdẹ, tó máa ń wá láti ìdílé àwọn ọdẹ. Àwọn, àwọn tó máa ń jẹ́ Yetúndé náà, irú àwọn náà ó jẹ́ bí i orúkọ àwọn àbíkú, àwọn àbíkú tí bí àwọn Yorùbá, àwọn Yorùbá ní, àwọn Yorùbá ní ìgbàgbọ́ wípé ẹni tó bá ti kú ó sì máa wá ye padà. Nítorí èyí, ẹni tó bá ti kú tí ọmọ tó bá sí bí ọmọ ìkọ́kọ̀ tó bá jẹ olóògbé tó kú wón o sì sọ ní, wón o sì sọ ní bíi Bàbájídé. Ó ní wípé ká ní ọkùnrin ló kú ó lè sọ ní Bàbájídé, Bàbátúndé. Ni ẹ́ túmọ̀ sí pé bàbá wọn tú, bàbá wọn tú, bàbá wọn tú Túndé o, bàbá wọn tú ti jide o ọmọ obìnrin, won le so ni yetunde Yétúndé jẹ́ ó ní ìtumọ̀ pé ìyá wọn ti dé o. Ìyẹn náà jẹ́ orúkọ tí àwọn Yorùbá, irú àwọn tó máa ń jẹ́, tó máa ń jẹ́ Ògúnṣọlá ó ń wá láti ìdílé tó máa ń sin, tó máa tí máa ń sin, tó máa tí máa ń sin Ògún. Àwọn mìí, àwọn mìí tó máa ń jẹ́ Ifádélé, Ifátọ́lá, àwọn yẹn náà wá láti ìdílé àwọn tó máa ń sìn, tó máa ń ṣe Ifá. Nítorí rẹ̀, nítorí rẹ̀ ni orúkọ Yorùbá, gbogbo orúkọ Yorùbá ló ní ìtumọ̀. Ǹkan tó ń jẹ́ Kúnlé, tó ń jẹ́ Kúnlé, àwọn mìíràn tó ń jẹ́ Kúnlé lè jẹ́ Adékúnlé. Àwọn Adékúnlé ló máa ń jẹ́ wípé àwọn tó pọ̀ tó wá láti ìdílé ọba. Gbogbo àwọn tó bá ti wá láti ìdílé ọba ló máa ń ní Adé nínú orúkọ wọn. Nítorí rẹ̀ àwọn ẹlòmíràn tó bá ti ń jẹ́ Adékúnlé, Adéọlá. Adéọlá jẹ́ ìyẹn n mú wọ́n sì wípé, ìyẹn n mú wọ́n sì wípé Adé ọba tó ní ọlá nù. Adékúnlé náà tún mú wọ́n sì wípé à, wípé àti ní àwọn ọmọ, àwọn ọmọ ọba tó pọ̀ nínú ìyẹn náà jẹ́ Adékúnlé. Adé, Adé, Adédòṣù. Adédòṣù náà sì jẹ́ wípé Adé, àwọn Adé tó ti di òṣù, tó ti di ǹkan gidi sí wọn, à, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Orúkọ Yorùbá náà máa ń ní ìtumọ̀. Àwọn oríṣìíríṣìí tó bá ní ìtumọ̀. Láyé àtijọ́ ni àwọn, láyé àtijọ́ ni àwọn àgbàlagbà, àwọn àgbàlagbà máa ń sọ bí àwọn tó bá bí ìbejì wọ́n ló máa sọ wón ní Táyéwọ̀ àti Kẹ́hìndé. Táyéwọ̀ yẹn jẹ́, Táyéwọ̀ jẹ́ ọkọ, ẹni tó bá ọkọ dí, ẹni tó bá ọkọ de ile ayé. Kẹ́hìndé náà ó lè jẹ́ ẹni tó bá kéhìndé wá ile ayé. Torí re, àwọn to ba je beta, won si maa n so won ni idowu Ìdòwú ni wípé òun ni ó délé fún táyé àti Kẹ́hìndé láti wá ayé. So ẹni tó bá, ẹni tó bá, ẹni tó bá ti bí táyé àti Kẹ́hìndé, ọmọ tó bá tú bí lẹ́yìn ìgbà, ohun náà ni o máa ń jẹ́ Ìdòwú. Àwọn orúkọ Yorùbá pọ̀ lópọ̀lọpọ̀ tó sì ń ní ìtumọ̀ gidi bíi orúkọ oríṣìíríṣìí ló ní ìtumọ̀ ní ilẹ̀ Yorùbá. Àwọn orúkọ gidi, àwọn orúkọ to po ti won ni itumo, ti won je nkan gidi, bi orúkọ odeyemi, àwọn orúkọ ti won je odeyemi wo wa láti àwọn to maa n se ode àbí àwọn baba baba won ti je ode ri. Nítorí rẹ̀, ó bẹ́ẹ̀ rí tí jẹ́ ọdẹ. Àwọn mìíràn máa ń jẹ́ Sàngódére, Sàngótọ́lá, Sàngó, Sàngó, Sàngótúndé. Nítorí rẹ̀ ni wọ́n sì máa ń sọ wọ́n ní Sàngótúndé. Àwọn tó bá ń sọ ní Sàngótúndé yẹn wọ́n jẹ́ àwọn tó bá ti wá láti ìdílé Sàngó, tó máa ń bọ Sàngó. Nítorí rẹ̀ lọ́ sì máa ń sọ wọn, lọ́ máa ń fi Sàngó sẹ́yìn wò. Gbogbo àwọn tó bá ti wá láti ìdílé tó máa ti ń bọ Sàngó. Àwọn mìíràn won máa ń jẹ́ Oyàdòkún, Ọya, àwọn yen máa ń jẹ́ àwọn tó máa ń sin Ọ, Ọya ìyàwó, àwọn tó máa ń sin Ọya. Nítorí rẹ̀ lọ́ sì máa ń sọ, lọ́ sì máa ń jẹ́ Ọya lẹ́yìn orúkọ wọn. Àwọn mìí de tun máa ń jẹ́ Èṣùbìyìí, Èṣútúndé, Èṣútọ́lá. Àwọn tó máa ń jẹ́ irú tó jẹ́ Èṣù, àwọn yẹn jẹ́ àwọn tó máa ń bọ Èṣù àti bẹ́ẹ̀, àwọn tó máa ń bọ Èṣù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn mìíràn pọ̀ tó bá wọ́n sì máa ń bọ òṣun. Wọ́n sì máa, wọ́n sì lè sọ orúkọ ní Ọ̀ṣuntúndé, Ọ̀ṣunkọ́lá, Ọ̀ṣúnbáyọ̀. Àwọn yẹn wá láti ìdílé tó ti máa ń bọ òṣun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn, àwọn òòṣà, àwọn gbogbo àwọn tó bá ti ń sin òòṣà ni wọ́n máa ń fi orúkọ òòṣà yẹn, wọ́n máa yọ orúkọ òòṣà yẹn, wọ́n ó fi, wọ́n ó fi fún orúkọ tó ń yọ. Ìyẹn túmọ̀ sí wípé ẹni tó máa ń sin òòṣà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú àwọn tó máa jẹ́ Adé náà, àwọn yen túmọ̀ sí wípé àti, àti ìdílé àwọn tó máa ń jẹ oba na ti wá. Àwọn tan ba tun wa n je ifa, àwọn yen na maa n je àwọn tan maa n sin if ti won si maa gbo si lẹ́nu, nítorí re ni orúkọ yorùbá se maa ni itumo púpọ̀.

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni èmi máa ń lo òn- òrùn gé-gíláàsì ọ̀rùn. Gíláàsì ọ̀rùn yìí jẹ́ igo tí àwọn èèyàn máa ń wọ̀ sí láti, láti fi dàbò bo ara wọn, láti fi dàbò bo ara wọn, láti fi dàbò bo ara wọn. Ti orun ba po, láti fi da o o o, láti fi dabo bo ara won. Nítorí rẹ̀ ni gíláàsì ọ̀rùn mi ṣe, mo ṣe nílé. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ọ̀rùn máa ń ràn ní ọ̀nà. Ẹ̀mí dẹ́ pé ọ̀mí, tí ọ̀rùn bá dé si wọ ojú èèyàn, tó bá dé tí wọ ojú èèyàn, èèyàn àkọ́kọ́ èèyàn lè ríran dáadáa. Ẹ̀lẹ́ kejì ni wípé, ẹni tí ọ̀rùn bá ti wọ ojú e, ó ṣe é ṣe kí ojú ẹni yẹn fọ́, tàbí ki eeyan kó àwọn àìsàn burú, búburú, búburú tó máa ń fa ǹkan burúkú tí ò ni dáa, tó ba máa fi di ìjọ, tó máa fi di, di ìgbà mí. Imi le, imi ọ̀rùn máa ń fa iná rin ojú ojú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ojú fífọ́ àbí ojú jíjà, tàbí kí ojú kó má lè fọ́, àbí pé pon ojú, kí ojú máa pọ́n, àbí kí ojú máa ṣe omi. Ìgbà mí nà ní tí n bá wọ gíláàsì ọ̀rùn, gíláàsì ọ̀rùn yi náà máa ṣiṣẹ́ fún ìgbà mí tojẹ́ pé ìgbà tí àwọn àìsàn búburú bí i, bíi apolò tí bá ń bẹ nú atẹ́gùn, yóò máa bá mi, yóò máa bá mi dàbò bo ara mi fún lá fọ́. Bá bò bo ara mi ni nígbà fún, láti bara mi sọ̀rọ̀, from àwọn àìsàn burúkú búburú bẹ́ẹ̀. Nítorí è lé mi ṣe ní gíláàsì ọ̀rùn. Gíláàsì orùn yìí jẹ́ gíláàsì gidi tojẹ́ pé èmi máa ń wọ̀ nígbà ọ̀rùn, ti kó kì í ṣe wọ́n búburú. Èmi fẹ́ran gíláàsì orùn nítorí pé gbogbo ìgbà ni èmi máa ń wọ gíláàsì ọ̀rùn. Àgàgà ìtí, àgàgà àwọn tó bá ń dúdú, àwọn tó máa ń dúdú yẹn ó máa, ó máa won o kí jẹ́ kí orun ǹkankan wọ nú ojú èèyàn. Ìgbà mí gíláàsì orùn náà máa ránṣẹ́ yìí nígbà tí ǹkan bá, nígbà tí òṣùpá bá kọjá níwájú ọ̀rùn. Nígbà tí òṣùpá bá kọjá níwájú orùn, èèyàn tó ń jẹ eclipse o-ọwọ́ lè dàbò bo ara rẹ̀ nítorí pé kò dáa kí ọmọ wọ ìgbà tí òṣùpá bá kọjá níwájú ọ̀rùn nítorí pé ó lè fa ojú fífọ́ tàbí, tàbí àìsàn búburú tí, tí ti ò ṣe, tí ò ṣe yé, àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nítorí rẹ̀ lèmi ṣe máa ń wọ gíláàsì ọ̀rùn. Gíláàsì orùn jẹ́ ǹkan gidi tó funmi. Jẹ́, gíláàsì ọ̀rùn jẹ́, àgbà mí báyìí. Àwọn, àwọn oníṣẹ́ wẹ́dà náà ó máa ń wọ gíláàsì ọ̀rùn nítorí pé àwọn, àwọn tó bá ń jó imi máa ń wọ inú ojú wọn. Nítorí rẹ̀ gíláàsì orùn náà ló máa ń, lo maa n, ló máa ń cover, ló máa ń dàbò bo ojú wọn ní-- pẹ̀lú àwọn irin àti, àti àwọn ọmọ, ọmọ iná tó máa ń jádé lára irin náà, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èmi náà máa ń wọ gíláàsì nítorí, nítorí atẹ́gùn burúkú tó máa ń fẹ́ kí ti ìyẹ̀pẹ̀dẹ́ jù si wa ń bẹ́. Nítorí ibẹ̀ tí n bá ti wọ gíláàsì ọ̀rùn, àwọn atẹ́gùn tó bá n gbé yẹ̀pẹ̀dà ni kò kí ń jẹ́ kó wọ inú ojú mi. Nítorí rẹ̀ ni èmi ṣe máa ń wọ gíláàsì ọ̀rùn. Ìgbà mí, ìgbà mí tí ọ̀rùn bá ràn tàbí ọ̀rùn kò bá ràn, èmi máa ń wọ gíláàsì ọ̀rùn. Ki gbogba ma run ju pe alẹ́ so boya orun ma ran bi o ni ran, gbogbo ìgbà ni emi maa n tọ́jú re sínú sínú sínú àpò mi ti n ba fi le so gíláàsì mi nu nkan burúkú yi o ṣẹlẹ̀. Èmi, èmi ó sì tètè wọ ǹkan mi sí, èmi ó tètè fi, fi, yóò tètè fi àwọn fìlà, iru fi dàbò bo ojú mi. Jo o sì ṣare lọ sí ibi to ti máa ń tà. Ṣùgbọ́n tí bà tí ìbá rí ibi tí ó ti máa ń tà, mi ò ní, mi ò ní, kàkà kí n, kàkà kí n jáde níjo yenn oùn náà ni ò ní jáde. Ṣùgbọ́n tó bá ti jẹ́ ibi tí, ibi tí mo bá n lọ, tó bá jẹ́ ibi tó, ibi tó wà, tó, tó ní lálàrí, tó ṣe kúkú, èmi máa lọ síbẹ̀. Ṣùgbọ́n tí bá, tí bá ti rí gíláàsì ọ̀rùn mi lọ́nà, tí bá ti rí àwọn tó ń ta gíláàsì ọ̀rùn lọ́nà, èmi ò ní, èmi ò ní ronú lẹ̀ méjì láti rà á. Nítorí rẹ̀ tí bá ti sọ gíláàsì ọ̀rùn mi nù, màá ko owò ẹ̀dá ni nítorí pé ibi tí mo bá ti rí. Ìgbà mí gan tí n bá ní owó gíláàsì orùn, èmi yóò máa fi owó mọ́tò mi ra gíláàsì orùn nítorí pé tí èmi bá ti fi ra gíláàsì ọ̀rùn, èmi lè fi ẹsẹ̀ mi rìn dé ilé tí, tí orùn o bá ti wọ ojú mi. Àwọn tí bá ti fi gíláàsì orùn, ó máa ń jẹ́ kí n riràn dáadáa nínú orùn, kò tún máa ń jẹ́ kí ojú máa ro mí, kò tún máa ń jẹ́ kí, kí ma ni àìsàn burúbúru. Gíláàsì orùn ó jẹ́, ó jẹ́ ǹkan, ó jẹ́ ǹkan gidi tí èmi máa ń lo bàbá. Èmi dẹ́, èmi dẹ́ tún ní gíláàsì ọ̀rùn tí mo rà fún àwọn ẹbí mi àti àwọn ará mii láti máa, láti máa dàbò bo ara wọn. Gíláàsì orùn jẹ́ ǹkan gidi tẹ́ pé èmi náà máa ń rà fún àwọn ẹbí mi kan tí bá ti ní owó. Ṣùgbọ́n àwọn tí wọ́n bá ti, bá ti ti wọn jẹ, èmi náà yóò tún ra ími fún wọn nítorí pé mo mọ̀ pé ojú èèyàn ó ṣe, ó ṣe koko gidi, gidi, gidi gan. Nítorí rẹ̀ èmi ṣe máa ń ra gíláàsì orùn, màá rà fún àbúrò mi ẹ̀gbọ́n àti àwọn, àti àwọn òbí mi lọ́pọ̀lọpọ̀. Àwọn òbí, àwọn òbí mi lọ́pọ̀lọpọ̀ nítorí pé àwọn ti dàgbà, awọ́n náà máa nílò gíláàsì orun nítorí ojú wọn, yóò ti rẹ ojú wọn nítorí re ni emi se maa n ra gíláàsì orun fún àwọn ebi mi dáradára emi dé fẹ́ràn gíláàsì orun. Gíláàsì orùn nítorí gíláàsì orun jẹ nkan gidi fún mi, láti bẹ, emi de ni gíláàsì orun oríṣiríṣi ni ile, gíláàsì orun imi ti o bati bàjẹ́, ihn mu lọ si ọdọ àwọn to ti maa n ba mi se ti wọn ba de ti bámi ṣé mo tun ma wọ padà ṣùgbọ́n emi n ki n ni to kere ju mi o ki maa n ma ni gíláàsì mẹ́ta si máàrún ni ile, nítorí rẹ ni mo se fẹ́ràn gíláàsì orun, gíláàsì orun mo dé maa n wo ni ọ̀pọ̀lọpọ̀ ni gbogbo ìgbà, nítorí re ni mo se like gíláàsì orun nítorí pe o maa n dabo bo ojú mi nínú orun.

Oríkì ìdílé, oríkì ìdílé mi jẹ́ Àyìnà àti òkè, òkè, òkè jẹ́ oríkì ìdílé mi. Oríkì ìdílé mi òun ni, oríkì ìdílé mi ni òun ni, oríkì ìdílé mi ni Àyòkè. Àyòkè jẹ́ oríkì to jẹ́ pe won máa ń fi, ti wón máa ń fún iru àwọn ọmọ tó wáyé ti won sì máa ń ké.

Ojú ẹni tí mo mọ dáadáa jẹ ojú bàbá mi. Mo dá ojú bàbá mi mọ nítorí pé àtí kékeré mi ṣì máa ń rí ojú, ojú àwọn náà. Nítorí rẹ̀, àwọn nìyí wọ́n ní ojú, ojú wọn ó funfun báláwu méjì báyìí. Wọ́n ní ojú funfun báláwọ méjì. Wọ́n ní, wọn ní, wọ́n ní irùngbọ̀n, irùngbọ̀n wọn sì gùn díẹ̀ díẹ̀. Ṣùgbọ́n ohun tó máa ń jẹ́ kí n dá wọn mọ̀ ni bí imú wọn, imú wọn ó na síwájú. Ohun tí ó hàn jù lójú wọn jẹ́ ohun tí ó hàn jù lójú wọn. Ó jẹ́ ìlà ẹekẹ wọn. Ó jẹ́, ó jẹ́ ìlà ẹekẹ wọn àti etí wọn. Ìlà wọn náà, ìlà wọn náà ó sì, ó sì dáa da sí ewá wọn.

Ẹ̀mí máa ń lò aṣọ, mo máa ń lò aṣọ burá, tèmí bá fẹ́ sùn. Nítorí pé aṣọ ìbora yìí máa ń bu ara mi, máa ń bu ara mi láti má jẹ kí ẹ̀fọn máa jẹ mí àti ní ìgbà mi tí òtútù bá ń mú, èmi máa fi aṣọ, màá fi aṣọ bora mi nítorí pé kí ń má ba à rí òtútù. Nítorí èmi sì máa ń wọ aṣọ ìbora. Aṣọ ìbora yìí jẹ́ nǹkan tí màá ń fi bo ara mi. Ṣùgbọ́n nígbà tí oru bá ń mú, èmi náà sì máa ń wọ aṣọ ìbora. Nítorí pé aṣọ ìbora yìí gan, ohun gangan ló máa ń jẹ́ kí ẹ̀fọn má ma jẹ mí. Nítorí pé ibi tí mo wà, ẹ̀fọn máa ń jẹ mí ní ọ̀pọ̀lọpọ̀. Nítorí rẹ̀ ni mo se máa ń lo aṣọ ìbora, a-nítorí rẹ̀ ni mo se máa ń lo aṣọ ìbora. Aṣọ ìbora yìí, mo máa lòó nígbà òtútù. Màá lò nígbà tí òtútù bá ń mú nítorí rẹ̀. Tí òtútù bá ti má ń mú aṣọ ìbora mi ń fi bu ara mi. Nítorí pé aṣọ ìbora yìí, òhun nìkan ni mo máa á fi bo ara. Aṣọ ìbora tí mo bá, tí mo bá lò tí bá fẹ́ sùn, tí bá dẹ̀ ti jí, màá káà láti orí ìbùsùn. So, mo lè lọ sa. Tí bá dẹ̀ sì ti sa, máa tún fi tẹ́ bẹ́ẹ̀dì mi padà. Èmi máa ń lo aṣọ ìbora lọ́pọ̀lọpọ̀ tí bá ń sùn.

Èmi máa ń se ìmi láti jẹun nínú ọkọ̀ mi ní ìgbà kọ̀ọ̀kan. Mi ò kí ń sábà jẹun nínú ọkọ̀ mi nítorí pé tí èmi tí ebi bá ti ń pa mí láti ibi kan, yóò máa wo, yóò máa wo ilé ìjẹun kan tí ó bá ṣe tó bá bọ́ sí tòsí tí mo ti lè jẹun. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé ọkọ mi bá ti mú oúnjẹ wá láti ilé tó padà sí ibi tí mo ti lè jẹun, yóò páàkì ọkọ̀ mi sí ẹ̀gbẹ́ kan tó, tó dára jù ní lẹ́gbẹ̀ẹ́ títí ó sì jẹun. Èmi máa ń jẹun ní inú ọkọ̀ mi ṣùgbọ́n èmi ò kí ń máa ń sábà jẹ ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ni mo máa ń jẹun nínú ọkọ̀ mi nítorí pé tí bá jẹun nínú ọkọ̀ mi, àwọn nǹkan bí ọbẹ̀ àti ìdọ̀tí yóò ṣe sí ara, ara ìjókòó ọkọ̀ náà tí ọkọ̀ náà kò sí ní, kò sí ní gún régé mọ́ bíi ti tẹ́lẹ̀ nítorí rẹ̀ èmi ò sì máa ń jókòó sínú, èmi ò sì máa ń jẹun nínú ẹran, nínú mọ́, ní, ní, ní, ní, ní, jẹ́ ìwé èmi sì máa ń jẹun nínú ọkọ̀ mi nítorí pé ìwà aburú, ìwà tí ò dáa ní kí ọmọ á fi jẹun nínú ọkọ̀ mi nítorí èmi ò sì máa ń jẹun nínú ọkọ̀ nítorí wípé mi ò fẹ́ràn láti máa jẹun nínú ọkọ̀ nítorí pé, àti wípé ọkọ̀ náà yóò sì dọ̀tí púpọ̀ wọ́pọ̀. Èmi ò dẹ̀ fẹ́ràn kí ọkọ̀ mi máa dọ̀tí nítorí pé tó, tó kọ̀ bá dọ̀tí, àwọn àlejò tó bá wọ inú ọkọ̀ yóò sì máa, yóò sì máa gbé mú, gbé mú. So, tí n bá ń jẹun nínú ọkọ̀, ó lójú nǹkan tí mo lè jẹ nínú ọkọ̀. Tí bá sì, tí bá sì di jẹun tán nínú ọkọ̀, n óò bọ́lẹ̀ nínú ọkọ̀, yóò dẹ̀ mú aṣọ, yóò fi inú wo ibi tí ìdọ̀tí àbí ǹkan mi bá jáwọ́ dá, dàsì, máa dẹ̀ wá, máa dẹ̀ tẹ àwọn, àwọn omi inú náà lódi máa tẹ̀ ẹ́ sùn.